Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Nípa tí àwọn ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ fún isẹ mi, iṣẹ tí mo ń ṣe tẹ́lẹ̀, iṣẹ́ tí à ń pè ní um, social media management ni. Iṣẹ tuntun mo fẹ́ kọ́ níbẹ̀ ni bí a ti ṣe ń ṣe advertisement fún àwọn, àwọn ẹni le iṣẹ́ àti fẹ́ polówó ọjà tí wọ́n ń tà. Bẹ́ẹ̀ ni iṣẹ tuntun mo fẹ́ kọ́ nìyẹn. Mo sì fẹ́ kọ ìdá náà pè ní SEO. Iyẹn bí a ṣe ń kọ àwọn blog àti àtíkùlù tí ìyẹn lè máa rí lórí àwọn, ẹ́, Google àtàwọn search engine. Iṣẹ tuntun tí mo fẹ́ Bẹ́ẹ̀ ni iṣẹ tuntun mo fẹ́ kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni nípa tí iṣẹ tuntun mo fẹ́ kọ́ yẹn, mo rí i pé yóò jẹ́ kí n dàgbà sókè dáadáa lẹ́yìn ní ìpà tí ìmọ̀ àti ọgbọ́n ní ilé iṣẹ́ mi àti wípé yóò mú ìtọ́súná mi, yóò mú kó yára kó tún lọ sókè si. Bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ẹ nípa ti bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi. Ó ní ǹkan tí àwọn òyìnbó ń pè ní meditation àti self-reflection. Ẹ̀yin yẹn, òun ni mo máa ń ṣe. Mo máa fi ń pàrọ̀ ọkàn mi. Ìpàrọ̀ ọkàn náà ní òyìnbó ó jẹ́ renewing of your mind. Ẹ nípa tí ìpàrọ̀ ọkàn. Lẹ́yìn ìgbà tí ká ní wípé bí a mo ti ṣe iṣẹ́ fún ìgbà tó pẹ́ fún àkókò tó pọ̀, èyí, ọkàn mi gbé gbó pòruru àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó kun ọkàn mi. Ẹ nígbà yẹn ni màá jókòó. Ìyẹn bí ọwọ́ ìrọ̀lẹ́ sí alẹ́. Nígbà tí mo ti parí gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọjọ́ yẹn, màá jókòó, màá ronú, màá dijú mi, màá ronú àwọn nǹkan tí ọ́yẹ kì í ṣe, àwọn nǹkan tó tọ́, àwọn nǹkan tó yẹ, àwọn nǹkan tí mò lè ṣe láti fi di ẹni tó dára àti ẹni tó, tó lọ́dún dàgbà sókè. Bí èmi ṣe máa ń ṣe ìpàrọ̀ ọkàn tèmi nílé yìí, bẹ́ẹ̀ ni kí n pè é ní self-like, self-reflection ní ilé yìí. Bí a ṣe lè ronú pé ṣé ǹkan tí mò ń ṣe, ṣé ó dára? Ṣé ǹkan tí mò ń ṣe lọ yìí, ṣé a já sí ibi tí ó dára fún mi? Ìyẹn ni a ń pè ní self-reflection àti meditation. Ìyẹn ni gbogbo ọlẹ jókòó kalẹ̀ kí wọ́n ronú. Ǹkan tí èèyàn ṣe lọ́wọ́lọ́wọ́ pé ó dára àbí kò dára. Bẹ́ẹ̀ ni bí èèyàn ṣe máa ń pàrọ̀ ọkà nílé. Ìyẹn gbo, gba àwọn oríṣìíríṣìí èrò tí ó dà nínú ọkàn èèyàn. Èrò tó dára, èrò tó ń gbéni sókè, òun ni àwọn èrò tí yẹ kí èèyàn mọ̀ ẹrù láti pàrọ̀ ọkàn èèyàn. Ǹjẹ́ nígbà tí ẹ bá ti kó àwọn nǹkan oríṣìíríṣìí sọ́kàn láti àárọ̀, bá ti di rú ọ̀rọ̀ Ìlọ̀rẹ̀ẹ́ni, ìyẹn kì í kó ṣe ìpàrọ̀ ọkàn bẹ́ẹ̀.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ah, nípa ti ìgbà tí ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ tó máa ń gbà, ah, mo lè sọ pé ó fẹ́rẹ̀ lé tó wákàtí kan torí ibi tí mo ń lọ láti yìí ka ní pé láti ilé mi lọ sí ibi iṣẹ́, ah, ọ̀nà rẹ̀ ó jìn diẹ, ó jìn sẹ́ra wọn. Aá kọ́kọ́ ná, màá kọ́kọ́ fi ibi, ah, wákàtí yí mẹ́wàá sí méjìlá. Màá kọ́kọ́ fẹ̀yìntì jẹ́ láti ilé. Ìyẹn tó ń bá rìn kíákíá ni o. Ìyẹn màá kọ́ fi wákàtí méjìlá. Màá fi rin dé títí kí n tó mọ wá wá mọ́tò tí yóò gbé mi. Àn bá mí to je pé ìrìn-àjò mi sílé kó lè yá ju bí mo ṣe lérò lọ. Mo lè rí àwọn alábàágbépọ̀ tí wọ́n ní mọ́tò tó lè gbé mi láti ilé, tó lè gbé mi dé àárín ọ̀nà dé ibi iṣẹ́ mi. Àmọ́ tí mo bá ti rí, ah, alábàágbépọ̀ tó bá ní mọ́tò, màá fẹsẹ̀ rẹ́ mi rìn láti ilé, máa rìn dé títí. Màá dúró fún bí, ah, ìṣẹ́jú mẹ́wàá sí ibi ìṣẹ́jú ogún mi kí n tó tún rí koropé a bí ọkọ̀ tó ń lọ sí ọ̀nà ibi iṣẹ́ mi torí a rọ́ kùtùkùtù. Òpolọ̀pọ̀ wọn ni wọ́n fẹ́ lọ sí ọ̀nà jíjìn. Hmm-mm. Ayé ìṣẹ́jú tó kù, ẹni yóò fi pé ìṣẹ́jú mẹ́wàá ti mo máa fi dé ibi iṣẹ́. Eh, àkókò àti ìgbà tí ó máa ń gbà mi tí màá fẹ́ lọ sí ibi iṣẹ́ lélẹ̀i. Ìyẹn kí ẹ ti máa fẹ́ padà wá láti ibi iṣẹ́ náà. Ó lè gbà mí tó, ah, wákàtí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ó lè gbà mí tó wákàtí kan nígbà mí tí mo bá tún tètè rí ọkọ̀ tó ń bọ̀ wá sí ọ̀nà ilé mi torí ilé mi jìn sí ìgboro ibi tí àwọn ọkọ̀ máa ń ná dáadáa. A lè rọ̀ wípé láti lọ ibi iṣẹ́ yóò gbà mí tó wákàtí kan kí n tó lè dé ibi iṣẹ́.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ nípa tí ẹ̀rọ tá a ń lò fún ohùn, ìyẹn tí a lè pè ní, ẹ́ n, ṣe microphone la lè pè ní bẹ́ẹ̀. Àwọn ọmọ máa ń lò á jagadjaga tí wọ́n máa fẹ́ sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ tó jẹ́ wípé ibi tí a ń lò ó tóbi púpọ̀. Bẹ́ẹ̀, ìyẹn ni màá rí pé mo nílò ó láti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti fi rí wípé nǹkan tí mo ń sọ ó jáde dáadáa, ó jẹ́ agbára sí àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀. Ìyẹn microphone yìí ó wúlò lọ́pọ̀lọpọ̀. Èmi ò ní, ẹ́, ní ìdí láti máa pariwo tàbí láti máa fì ẹ́ fún kí n má ba há lóhùn nítorí pé mo fẹ́ bá èèyàn sọ̀rọ̀. Kí n má tí wá ní ìpéjọpọ̀ tí àwọn èrò pọ̀ sí tí inú ilé ẹ náà sì tóbi, màá rí pé ìrànwọ́ ohùn, ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí á wúlò dáadáa fún mi láti fi rí pé lè gbé ohùn mi jáde àti ǹkan tí mo fẹ́ sọ sí àwọn èèyàn. Ìrànwọ́ ohùn yìí ó ṣe kókó lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó máa ń lò pẹ̀lú, àmọ́ èmi má, mo sì ń lò ó. Ìdí tí èmi sì máa ń lò níyẹn, mo mọ ìwúlò rẹ̀ àti ìgbà tó ń kó nípa tí ẹ máa fẹ́ bá èèyàn sọ̀rọ̀ tàbí tí ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ tí ó pọ̀ tó tóbi. Bẹ́ẹ̀ ni, èmi máa ń lo ìrànwọ́ ohùn yìí dáadáa. Mo lò ó fún ọ̀rọ̀ sì máa ń lò ó fún ohùn mi nígbà mi. Kí ó dára ká ní wípé mo jẹ́ akọrin tó ń kọrin ni, èmi ò lè máa lo ohùn mi lásán láti fi kọrin. Kò ní pẹ́ tí ì fi há lóhùn. Mà á, mà á rí pé wọ́n ṣe ìpèsè ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí ká ba lè gbé ohùn mi jáde. Ìwúlò rẹ̀ náà ni kí ó le gbé ohùn èèyàn jáde kí ẹ má máa fẹ̀ fún, kí ẹ má pariwo kọ́rin àbí kí ẹ máa pariwo sọ̀rọ̀. Ìwúlò ìrànwọ́ ohùn yẹn ni eléyìí èmi sì máa ń lò ó dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n sì máa ń lò ó pẹ̀lú.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? A nípa ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ée, èmi máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì o. Kódà ní ọ̀sẹ̀ tó kọjá àbí ṣé ka sọ pé oṣù tó kọjá. Mo sì rí àwọn nǹkan tí mo rí lórí Íńtánẹ́ẹ̀tì tí mo sì móra ọ̀kan nínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo rí, ìyẹn jẹ́ aṣọ, bàtà, ìhàn pẹ̀fúùùm, àwọn báàgì náà. Sé ó rẹwà lójú, ti mo si ri pé mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Má dẹ́ ri pé lọ́jọ́ kan ni màá rà wọ́n. Bẹ́ẹ̀ ni, èmi máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ràn láti máa rà náà ni bàtà, aṣọ, àwọn báàgì tó jẹ́ báàgì bí i omo ilé-ìwé àti bí i pẹ̀fúùù. Àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ra leléyi. Tí n n bá tì ń ṣe, ehn, browsing mi lórí Íńtánẹ́ẹ̀tì, máa kan pàdé, màá ṣe ìbápade wọn lórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bíi adverts máa ma ri. Àwọn adverts yẹn sì máa ń po dàadáa lórí rúú, sáìtì, téèmù bẹ́ẹ̀. Eeyan máa ń rí irú àwọ́n. Nǹkan tó yí wọ́n wọ ojú eeyan, teeyan ó sì fẹ́ náwó èèyàn lé lórí. Bẹ́ẹ̀, àmọ́ àwọn nǹkan wà tí èmi ò fẹ́ràn nípa tí ká máa rà ni, ehn, ká máa ra ọjà lórí Íńtánẹ́ẹ̀tì. Íyẹn ọjà órí Íńtánẹ́ẹ̀tì le jẹ́ ọjà òkùnkùn. Ọ̀tọ̀ ni nǹkan tí eeyan ó rí lórí Íńtánẹ́ẹ̀tì ngbà mí. Ọ̀tọ̀ ni nǹkan tí eeyan ó mọ̀ retí, ọ̀tọ̀ ni nǹkan tí eeyan ó padà rí ni wọ̀n o padà ránṣẹ́ sí yan. Bẹ́ẹ̀ ni, bí i ọjà òkùnkùn mo pè é tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà boya mo wà ti e ri nǹkan tí mo fẹ́ rà lórí Íńtánẹ́ẹ̀tì, boyá irú aṣọ àbí irú bàtà tí mo rí lórí Íńtánẹ́ẹ̀tì, màá rí i pé ó dára bóyá kí n lọ sí àwọn ọjà kan tí eeyan lè fojú rí. Àwọn tí eeyan fẹ́ bá, ehn, tí èeyan bá wa fẹ́ bá wọn ra ọjà. Àwọn tó ní ṣọ́ọ̀bù, àwọn tó ní bùtíìkì. Hin fi hàn wọn pé ṣé ẹ ní irú bàtà yìí? Àbí ṣé ẹ ní irú aṣọ yìí? Pé ẹ bá mi wá. Tí won o bá ní ẹ lé bá mi ọ̀dà rẹ wá. Bẹ́ẹ̀ ni, èmi rí i pé ìyẹn ó tún pẹ́ mi lọ́pọ̀lọpọ̀ ju kí n máa ra ọjà lórí Íńtánẹ́ẹ̀tì lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbá ni, ehn, saíìsì bàtà tí màá fẹ́ rà lórí Íńtánẹ́ẹ̀tì ò lè máa padà gbà mí. Àmọ tí n bà lọ ṣọ́ọ̀bù gidi màá lè fẹsẹ̀ mi wọ̀n. Àwọn bàtà tó wà ń bẹ má sì le ri pé saíìsì èmi déédé gangan ni mo rí. Bẹ́ẹ̀ ni, àwọn oríṣìíríṣìí nǹkan leeyan maa n bá pàdé lórí Íńtánẹ́ẹ̀tì to ye keeyan sì máa ṣọ́ra fún un.

Ṣé o máa ń sáré? Nípa tí eré sísá, emi ma sáré, ò ni ǹkan tí a máa ń pè ní exercise. Ìyẹn tí èèyàn máa ń ṣe lo ara èèyàn ní ọ̀nà tí ó dáa fún ìlera ara èèyàn, kí èèyàn máa ṣe jupa jù sẹ̀ fún ìlera ara. Eré sísá náà wà lára, exercise. Èmi fẹ́ràn láti máa sáré nígbà tí mo jẹ́ ọmọdé, mo jẹ́ ọmọ kékeré. Ní gbogbà tí a wà ní primary, secondary school yẹn, a máa ń sá eré bẹ́ẹ̀ ni. Ó ní ǹkan tí a máa ń pè ní sport. Àwọn sporting activities yìí, òun ni eré sísá náà jẹ́ ìkan nínú rẹ̀. Èmi máa ń sáré o bẹ́ẹ̀. Mo máa ń sá eré fún èyí ìlera ara bẹ́ẹ̀ ni. Ìgbà tí wọ́n á máa ń ṣe èyí sport yìí ni nígbà tí a wà ní school, aà, èyí eré sísá jẹ́ ara àwọn, èyí exercise tí mo fẹ́ràn láti máa ṣe. Àmi fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù, àmi fẹ́ràn láti máa fo ǹkan tí a ń pè ní high jump, long jump. Èmi ò fẹ́ràn irú àwọn eré báyìí. Àmọ́ ká ti wá sá eré, eré tí ó jẹ́ pé a yí mọ ẹni tó gbígbẹ́ orókè, ẹni tó lè sáré jù, ẹni tí ó yára jù nídi eré sísá. Ìyẹn èmi fẹ́ràn irú eré báyẹn. Iyen ni ó ń sáré fún exercise, ó sì dáa fún ara èèyàn pẹ̀lú.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ehn, nípa tí ìsinmi, kí nìyí tí a lè pè é ní? Bóyá ah, vacation ni àbí resting. Bẹ́ẹ̀ ni a lè sọ pé, pé a, léyìn ìgbà àkókò tó pọ̀ tí a bá ti ṣe iṣẹ́, hmm àkókò ìsinmi náà yẹ kó wà. Ìsinmi tí ẹ pé èèyàn ò ní ṣe iṣẹ́ kankan, èèyàn ò kàn resting ni, èèyàn ò ní lo ara èèyàn, èèyàn ò ní máa fi orí tó máa fi rò nǹkan mi, nítorí ìléyìn tí ẹ bá ń ṣe iṣẹ́ gbogbo ìgbà tí ò bá sinmi, alána ń fẹ́ ìsinmi. Ọjọ́ kan ni ó dáṣẹ́ẹlẹ̀ kí o bá rí ìsinmi. Àwọn ibi tí mí ti fẹ lọ fún ìsinmi, éyí tí mo lè pè é, ibi tí èèyàn fẹ lọ fún bíi traveling àbí vacation, èyẹ jẹ́ àwọn ìlú bíi South Africa ní Ibiza. Ìbẹ̀ yẹn jẹ́ àwọn ibi tí èèyàn lè lọ fún ìsinmi. Àwọn ìlú mi wà ní Africa wa yíná, sí àbí Tanzania, eh yẹn ní Zanzibar. Ìlú náà wà lára àwọn ibi tí mo fẹ lọ. KA ní pé ní ìta Africa, a ní àwọn ìlú òyìnbó, àwọn oríṣiríṣi àwọn ìlú ló pọ̀ tí èèyàn lè lọ fún ìsinmi. Eh, Dubai wà nbẹ, àwọn Amẹ́ríkà, New York wà nbẹ. Bẹ́ẹ̀ ni Qatar náà wà nínú àwọn ìlú tí èèyàn fẹ lọ fún ìsinmi. Eh bẹ́ẹ̀ ni, a máa dive sínú tún wà nbẹ. Àwọn oríṣiríṣi àwọn ohun mèremère ló kún àwọn ìlú tí mo darukọ yìí, tí wọ́n sì máa ń jẹ́ kí-- kí wọ́n ní àwọn ètò ẹ̀rọ àti àwọn ètò ìgbékalẹ̀ fún àwọn tí wọ́n bá wá síbẹ̀ fún ìsinmi, fún bóyá ìbára ẹni pẹ́ àbí ìgbà tó gùn.

Ṣé o ti lé ẹni kan kúrò ní isẹ́ rí? Há! Nípa ti lí lè èèyàn kúrò ní isẹ́, èmi ò tíì ṣe rí o. Àmọ́ mo ti rí ibi tí wọ́n ti lé èèyàn kúrò ní isẹ́ rí bẹ́ẹ̀ ni dáadáa. Nítorí wípé àwọn, àwọn aládani àwọn tí wọ́n dá ilé iṣẹ́ kalẹ̀ àbí àwọn ọ̀gá ilé iṣẹ́, àwọn ni wọ́n ní agbára láti fi lé èèyàn kúrò ní isẹ́ àbí nídi isẹ́. Ó sì ní àwọn oríṣiríṣi ìdí tí wọ́n fi lé èèyàn kúrò nídi isẹ́. Àmọ́ èmi ò tíì lé èèyàn kúrò nídi isẹ́ rí. Èmi ò tí jẹ́ ọ̀gá ilé iṣẹ́. Ọ̀gá ara mi ni mo sì jẹ́. Óún kà, nípa tí aya wa ní, eh, ilé iṣẹ́ yìí, àwa àtàwọn òṣìṣẹ́ yìí ká jó mọ́n ṣẹ́ íṣẹ́ pàpọ̀. Ó níkan ninú wọ́n tí ó jẹ́ èèyàn kan tí ó ya ọ̀lẹ, kò ì fẹ́ ṣe iṣẹ́, ó tún máa ń pẹ́ dé, ah, ibi iṣẹ́. Gba àwọn ìwà báyìí ni àwọn ọ̀gá ilé iṣẹ́, òní wọn ò fẹ́ nídi isẹ́ wọn. Wọ́n fẹ́ akíkanjú, wọ́n fẹ́ èèyàn tó máa ṣe iṣẹ́ ní ṣìṣe ní àrídájú, kó sì máa ṣe àṣeyọrí àti àwọn iṣẹ́ tí ó mú ìdàgbàsókè bá ilé iṣẹ́. Gba àwọn nǹkan wọ̀nyí ni kò fẹ́ ṣe ń tì ẹ́. Ó ya ọ̀lẹ, kò ì fẹ́ bá àwọn òṣìṣẹ́ yòókù ṣiṣẹ́ pọ̀. Ó mọ́ tún ní ẹ̀mí ìjà, kò ní ẹ̀mí ká jó mọ́n ṣẹ́ íṣẹ́ pàpọ̀. Ìyẹn tá a ń pè ní unity àti corporation. Kò ì fẹ́ ṣe iṣẹ́ pàpọ̀, ó fẹ́ máa dá ṣe iṣẹ́ ti ẹ̀, kò sì rí ìṣe rẹ̀ ṣe ní àṣeyọrí. Gba àwọn èlé yìí ni wọ́n fà tí wọ́n fi lè lọ kúrò nídi isẹ́. Ẹ̀ya àwọn ìwà bí kó tún máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ko mọ̀ wa, ta ni ó mú mí nídi isẹ́ oníṣẹ́. Bí ẹ̀ bá ti ṣè ṣe iṣẹ́ tèèyàn ni wọ́n sọ wípé ìyẹn ó ṣe ṣíṣe ara èèyàn náà. Bá ti rí, wọ́n fún un ní ìkìlọ̀ tó ẹ̀ẹ̀mẹ́jì sí ẹ̀ẹ̀mẹ́ta. Wọ́n fún un ní query, ko dáwun query àmọ́ kò yí wá padà. Gba àwọn nǹkan yìí ni wọ́n wò títìtítítí táa fi rí i pé ìrú éni yì ó yẹn ní ibi iṣẹ́ wa mọ́. Ó dára ju kó kú mọ́ lọ jú kí ó bá iṣẹ́ àwọn jọ lọ. Ìgbà yẹn ni wọ́n yọ̀ǹda rẹ̀ pé, "Àrákùnrin, èyí tó ń ṣe ní ìdí iṣẹ́ tó, a dúpẹ́ fún gbogbo ìgbá tó ń lu pẹ̀lú wa. A rí pé o ò lè bá wa ṣiṣẹ́ mọ́. A rí ẹlòmíràn tí ó ṣe tán láti gba ààyè rẹ ní ìdí iṣẹ́ yìí." Bí wọ́n ṣe lè lọ ni ìyẹn ó. Bẹ́ẹ̀ ni.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìbésókè? Há! Nípa ti ẹ̀rọ ìbésókè, há! Ṣé mo lè sọ wípé, ẹ́ẹ̀, àwọn ẹ̀rọ tí a ń pè ní, sé elevator àbí àwọn, ẹ́ẹ̀, stairs, àwọn ẹ̀rọ tí jẹ̀ pé èèyàn kan duro sórí rẹ̀ àbí tí ẹ̀eyan wọ inú rẹ̀ tí ó gbé eeyan lọ sókè. Àwọn tí a ń pè ní elevator àbí lift. Bẹ́ẹ̀, àwọn ìyẹn ni ẹ̀rọ ìgbésókè tí èmi mọ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, à! Èmi máa ń lo dáadáa. Ajàjà tí jẹ́ pé eeyan wà nínú inú ilé kan àbí ibi iṣẹ́ tó jẹ́ pé ó jẹ́ ilé tó ní àwọn ká tá ń pè ní upstairs, first storey, second storey, third storey. Àwọn inú ìlú, à, inú ilé báyìí, àwọn, ẹ́ẹ̀, atẹ́gùn, àwọn stairs ni wọ́n ó kọ̀ síbẹ̀. Tó jẹ́ wípé, à, tí eeyan bá, nígbà tí eeyan bá jẹ́ fí gù n irú àwọn, àwọn, ẹ́ẹ̀, atẹ́gùn yí tán, ìyẹn lè fẹ́ ìwọ̀n làágùn. Nígbà tí eeyan bá wá rí àwọn ẹ̀rọ ìgbésókè tó lè gbé yan lọ kíákíá láì tún ṣe wàhálà, tí ó gbé yan lọ sókè, tí ó gbé yan padà wá sí ibi tí àwọn a fẹ́, eeyan yóò lo. Ìwọ̀n náà lò fẹ́ ṣe wàhálà. Èyí tí àwọn ilé iṣẹ́ yìí tán máa ń ní àwọn storey building yìí nìyẹn. Kí ìdásẹ́ máa ń lo àwọn, ẹ́ẹ̀, lift àbí elevator yìí láti fi mú ayé rọrùn fún àwọn èèyàn. Àwọn ẹ̀rọ ìgbésókè yìí wọ́n dára lọ́pọ̀lọpọ̀. Àmọ́ àwọn náà ní ee ìdàkejì tí ò dára. Tí o bá sí ina, eeyan lé a sí inú rẹ̀. Àmọ́ wọ́n mú ayé rọrùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn tó bá dun wọ́n náà wọ́n ti ṣekúṣe. Wọ́n ti ṣe ètò wípé iná gbùdó máa wà ní nígbà tí ìyè àwọn èèyàn bá fẹ́ lò kí àwọn èèyàn má lọ a sí inú rẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn ẹ̀rọ ìgbésókè yìí èmi máa ń lò dáadáa.

Àwo wo ni o fẹ́ràn jù? Ṣe nípa tí àwo tí a fi ń jẹun ni, àbí irú àwo wo gángán? Àmọ́ tó bá jẹ́ pé àwo ta fi ń jẹun ni, irú àwo tí èmi fẹ́ràn jù, ó jẹ́ àwo, funfun. Èmi de lẹ́ fẹ́ràn àwo tó jẹ́ pé, kọ́lọ̀ rẹ̀ jẹ́ àwo funfun. Èmi ó fẹ́ràn láti máa lo ìrú àwo báyìí. Èmi ò fẹ́ràn àwọn àwo tí iru awo ní àwòrán, àbí ni se ni, àwo tí ó dán mọ́ran, tí ó ṣi àwòrán, tí ó ṣi nńká nbe tó jẹ́ funfun. Èmi, mi ò mọ ìdí tí mo ṣe fẹ́ràn rẹ̀, àwọn àwo tí mo fẹ́ràn láti máa lo ju lélẹ̀ yìí, àwo tó jẹ́ funfun.

Ṣé o fẹ́ràn kun oúnjẹ rẹ nípa ti kukún oúnjẹ ní ọ̀nà wò níyen o? Nípa tí ka máa kun oúnjẹ. Ṣé tí mo bá rí àwọn ẹlòmí tí wọ́n fẹ́ràn láti jẹ inú oúnjẹ mi, ṣe mo lè pín oúnjẹ mi fún wọn? Iyẹn, iyẹn wà. Mo fẹ́ràn, ayẹ pé mo rí àwọn ọ̀rẹ́ àbí àwọn alábarí repọ̀ tí wọ́n fẹ́ràn láti jẹ inú oúnjẹ mi, mo lè fún wọn inú oúnjẹ mi, mo lè pín oúnjẹ náà fún wọn. Bẹ́ẹ̀ ni. A ní nǹkan tí a ń pè ní i pè ìfẹ́ wà nínú ka jọ, ka jọ jẹ oúnjẹ, ka jọ máa pín oúnjẹ pápọ̀. Bẹ́ẹ̀. Èmi, mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ. Mi ò ní sẹ, ẹ́ń, alájẹjù àbí alájẹ̀kì. Iyẹn kò sí oúnjẹ tí mo fẹ́ jẹ tí mi mọ̀ pé máa padà yagbẹ̀ rẹ ni. Èmi o n wáye móyà. Èmi fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú ẹnikẹ́ni pẹ̀lú èèyàn. Kí èèyàn tí mo bá rí pé òhun fẹ́ jẹ lára oúnjẹ mi, mi o ni wàhálà láti pín oúnjẹ mi pẹ̀lú irú èèyàn báyìí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́, a ní ìdí iṣẹ́ àbí níbi iṣẹ́? Kò sí bí ìṣòro ó ṣe ní wáyé ní ọ̀nà kan tàbí ní ọ̀nà mìíràn. Bí ẹyan bá ṣe kojú rẹ̀ náà ni ó ṣe kókó. Ìṣòro ó lé sálayii mọ̀ wáyé, ìṣòro ó lé sálayii mọ̀ yanjú. Nígbà ti máa ti rí ìṣòro kan. Ǹkan tí mo gbagbọ ni wípé kò sí ìṣòro tuntun kan ní abẹ́ ọ̀run. Bẹ́ẹ̀ ni, kò sí ǹkan tuntun kan lábẹ́ oọ̀run yìí. Ìṣòro tí mo ní, ẹ̀yàn kan ti ní irú ìṣòro yẹn rí ní ìgbà kan sí ìgbà mìíràn. Ǹkan tí mo máa ṣe ní eléyìí tí mà wà ní ìdí iṣẹ́ àbí má wà níbi iṣẹ́, tàá kọjú ìṣòro kan. Màá wá àwọn tí mo rí pọ̀ jumi lọ tí wọ́n jẹ́ àgbà ní idi iṣẹ́ yìí tí mo rí wípé wọ́n ní ìrírí. Mà lọ fi ìṣòro yìí máa fi lọ wọ́n. Ibẹ̀ ni màá ti mọ bóyá àwọn náà ti ní irú ìṣòro yìí àbí wọn ò ní irú rẹ̀ rí. Níbi tí mo bá ti fi lọ wọ́n, á rí àwọn ẹ̀yàn tó ti kojú ìṣòro mìíràn torí àwọn náà ti ní ìrírí. Màwá gbọ́, màá gbọ́ ọ̀rọ̀ ní ẹnu wọn. Mà gbọ́ bí wọ́n ṣe kojú ìṣòro yìí, ọ̀nà àbáyọ tí wọ́n wá, bí wọ́n fi wá kíni sí ìṣòro yìí, ọ̀nà àbáyọ sí ìṣòro tí wọ́n lò. Bẹ́ẹ̀ ni mà gbọ́ ní àtẹnu wọn. O lè jẹ́ ẹnu èèyàn méjì sí mẹ́ta sí mẹ́rin ni màá lọ bá láti gbọ́ ọ̀rọ̀ ní ẹnu wọn. Èmi náà asì ṣe ìṣe tèmi náà lẹ́yìn láti fi mọ ǹkan tó ń fa ìṣòro yìí, bí ìṣòro yìí bí ó ṣe lè yanjú àwọn ọ̀nà àbáyọ tí mo lẹ wá. To bá jẹ́ kí n lọ orí Íńtánẹ́ẹ̀tì ni, a bi awọn orí ẹrọ ayélujára láti fi mọ irú ìṣòro yìí torí mo sọ tẹ́lẹ̀ wípé kò sí ìṣòro tuntun kan lábẹ́ ọ̀run. Àwọn èèyàn tí kojú ìṣòro bẹ́ẹ̀ rí tí wọ́n sì fẹ́ jẹ kí àwọn èèyàn mọ ọ̀nà àbáyọ tí àwọn wá sí irú ìṣòro bẹ́ẹ̀

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọ̀dọ̀ọdún? Àá, ọjọ́ mélòó tí mo ní fún ìsinmi ọ̀dọ̀ọdún? Àh, mi ò lè ka iye ọjọ́ tí mo ní fún ìsinmi ọ̀dọ̀ọdún o. Àmọ́, níí, báṣe se ní iye, ká ní wípé, ìyẹn ṣiṣẹ́ ní, láàárín ọ̀sẹ̀, ìyẹn ṣiṣẹ́ láti ọjọ́ Monday sí ọjọ́ Friday. Ìyẹn ọjọ́ márùn-ún nínú ọ̀sẹ̀. A lè sọ wípé ọjọ́ méjì tó jẹ́ ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, àwọn ọjọ́ tí ìyẹn ní fún ìsinmi nìyẹn ní, ní àárín ọ̀sẹ̀. Ka wá ní pé, ọ̀sẹ̀ yẹn, ọ̀sẹ̀ tó jẹ́, ọ̀sẹ̀ kan, ìyẹn ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ kan fún ìsinmi. A sì ní ọ̀sẹ̀ márùn-ún nínú oṣù kan. Ka ní wípé bí ọjọ́ mẹ́jọ ìyẹn ni fún ìsinmi nínú oṣù kan nìyẹn. A wá ní pé ká wo ọjọ́ mẹ́jọ yẹn fún oṣù mẹ́sàn-án. Ká bá ṣe ìpolówó rẹ̀, a ríi wípé, owó ọjọ́ tí èyàn ní ó pọ̀ jẹ. Nínú ọdún kán a sì ní bí ìyẹn fifty-two weeks bee. Ka wá ní pé bí fifty-two weeks bí ní ìyẹn bíẹ̀, ìyẹn ní fifty-two weeks ní ọ̀sẹ̀ tì n bo-- ọ̀s-- oṣẹ̀ yìí, eeyan sì ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀ yìí. A jẹ́ wípé, àh, ọjọ́ tí ẹ̀ayan ní fún ìsinmi ó pọ̀ diẹ́. Ó fee tó hundred days nínú ọ̀dọ̀ọdún tí eeyan ń lò fún ìsinmi. Kò sì burú, ọjọ́ ní iṣẹ́ o. Ọjọ́ márùn-ún la fi ń ṣiṣẹ́. A ní fi ọjọ́ méjì yòókù yii sinmi. Amo Àwọn imí mọ́ n fún iṣẹ́ náà. Àmọ́ ọjọ́ méjì tó jẹ́ Saturday àti Sunday fún ìsinmi ni owó wà fún. Kò n ṣe fún iṣẹ́ bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ń lọ ibi iṣẹ́ ní ìyẹn ọjọ́ Satiiday àti Sunday. Àwọn imìí wa tan ń lọ ibi iṣẹ́ o. Àmọ́, ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lò fún ìsinmi.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? À, eléyìí, ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn kọ́ bí a ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Àwọn emí ti ní ìrírí díẹ̀ nidi iṣẹ́ tí mò ń ṣe, mo sì ti mọ àwọn ìgbékalẹ̀ àti àgbékalẹ̀ iṣẹ́ yìí. Ìyẹn ò jẹ́ kí n kọ́ ibí ara sí igi ki èèyàn tó máa ń kọ́ bí a ṣe, ah, ìgbékalẹ̀ iṣẹ́. Àwọn ǹkan míi wà tí ó ti di ara kò tí èèyàn tíì mọ̀, ó ti di ara èèyàn, kí ó tún, ẹ́ń, really gbà, ah, àkókò láti fi mọ̀ fi kọ́ irú ìgbékalẹ̀ yẹn mọ. Ẹ̀mí ti mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìgbékalẹ̀ nídi iṣẹ́ ti mi. Irú ìgbékalẹ̀ yẹn, mo tí mọ̀, tipẹ tipẹ irú ẹ náà ni mò ń bá lọ nídi iṣẹ́. Àfi ìyí tí wọ́n bá ní pé, ah, ìgbékalẹ̀ iṣẹ́ mi na tun ti wà ni èèyàn o tó ní pé oya o, ẹ jẹ n kọ́ fún iṣẹ́ mi láti tún fi ní àwọn ìrírí a ẹ́kọ́, ìmọ̀ àti òye ní ibi iṣẹ́ bẹ́ẹ̀ni.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ehn, nípa tí ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, èmi ní àwọn oríṣiríṣi, e, ìkàlẹ̀ sọ pé ilé oúnjẹ àti àwọn ilé àwòrán tí mo ní lọ́kàn láti mọ, láti lọ. Àwọn ọmọ tí máa ń lọ àwọn oríṣiríṣi ilé oúnjẹ ni a pè ní restaurant. Bẹ́ẹ̀ àwọn restaurant tí wọ́n ní i-i-ìrú ilé tí ó fẹ́ràn tó rẹwà láti máa lọ. Wọ́n ṣe pé oúnjẹ ẹnikan náà ta mi ò, tí a bá dé kódé àwọn restaurant mi, ẹ kọ̀kọ̀ rí bí ibi ó ṣe dára, ó dára lọ́pọ̀lọ́pọ̀ fún ojú. Eyan le yàwòrán n bẹ́ẹ̀, kí wọ́n jẹ òwe ya, ilé èèyàn ni. Kí a tó mọ̀ pé ilé yìí ṣe ilé èèyàn, bí wọ́n ṣe kó àwọn ilé oúnjẹ yìí tó rẹwà tó nìyẹn. Àwọn ibi mo fẹ́ràn atí máa lọ kin ṣé èmi nìkan, èmi àti àwọn ọ̀rẹ́ mi, àbúrò àti ẹ̀gbọ́n mi a jọ máa ń lọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìṣẹ́ kan ń wa, èyí tó jẹ́ ọ̀rẹ́ mi àbí àbúrò mi tó bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, a máa lọ sí ibi yìí, àwọn restaurant yìí láti lọ ṣe àjọyọ̀. A jẹ, a mu, a ṣe wẹ̀ jẹ wẹ̀ mu níbẹ̀, a jó ní ọ̀pọ̀ ìgbà, inú wa ó sì dùn. Ibi tí èmi fẹ́ràn láti máa lọ jù ní eleyìí, ibomi tí mo tun fẹ́ràn láti máa lọ jù ni ilé ìjọsìn. Ìyẹn ni ọjọ́ Sunday dánde, ìyẹn ni mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn. Ọlọ́run ní pé kí a máa kọ ìpèjọpọ̀ ara sílẹ̀. Ehn, ijó ni mo fẹ́ràn láti máa lọ jọ́sìn ní ọjọ́ Sunday. Ehn, bẹ́ẹ̀ ni ara wí tí mo fẹ́ràn láti máa lọ jù li eleyii.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Àpò ẹ̀yìn iyẹn ta pe ní báàgì. Nípa tí àpò ẹ̀yìn mo má ń gbe dáda ọ̀. Lopọ̀lọpọ̀ ìgbà mo máa fẹ́ ṣe ìrìn-àjò lọ síbi kan, ibi tí mo máa ń di ẹrù mi sí, ni ẹyin bí ọ̀dọ́ ní àpò ẹ̀yìn. Iyẹn ti n ba ti ní ẹrù tó pọ̀ tí ó gbá kí ń gbé àpò tó tóbi dá ní àpò ẹ̀yìn mi ni mo máa ń gbé, ehn, eru mi sí. Ma dirú àwọn aṣọ, bàtà àti àwọn nǹkan tí mo nílò máa di sí. Àti kékeré lati máa ń gbé àpò ẹ̀yìn iyẹn ta pe ní báàgì àti a le pè ní school bag. A ń pè ní oríṣiríṣi orúkọ àmọ́ báàgì ni ni èdè oyìnbó. Báàgì yìí àti kékeré la ti mo ń lò. A fi kó ìwé wa, a fi gbè hin yẹn kúlà wa, eyí ike oúnjẹ wa, àwọn water bọ́ọ̀tù wa oríṣiríṣi. Ta bá ṣeré tán, ta bọ́so school wá kalẹ̀, tafí ṣere ni school inú àpò yìí, lájú aṣọ wa sì àti àwọn, àwọn bàtà oríṣiríṣi. Èmi máa ń gbé àpò ẹ̀yìn, ó deti momi lara láti kékeré títí tí mo fi dàgbà. Hin kódà ní ọ̀sẹ̀ tó kọjá mo fẹ́ lọ kí ẹ̀yan ní, ẹ́, ilé ìwòsàn. Mo o rí wipé mo gbé àpò dani igba ti o je pé a ti e fẹ́ sùn tì ẹni tí ó wa lọ kí ní ilé ìwòsàn. A fẹ́ dúró síbẹ̀ pẹ̀lú rẹ̀. Mo ní nidí láti gbé àpò ẹ̀yìn mi dání kí n kó àwọn nǹkan tí mo nílò sínú rẹ̀.

Ṣé o máa ń fi aṣọ ìbora bò ara nígbà tí o bá sùn? Aaa, ní ọ̀pọ̀ ìgbà èmi kìí lò aṣọ ìbora tí mo bá fẹ́ sùn. Èmi kì í bò ara ní ọ̀pọ̀ ìgbà. Igba mìí gàn mo lè má wọ̀ṣọ sùn, kó jẹ́ pé ṣòkòtò nìkan ni màá wọ̀ sùn. Ìdí sì ni wípé èmi ò fẹ́ràn kí aṣọ mọ bò mi lára tí mo bá fẹ́ sùn. Mo fẹ́ kí ń jẹ́ ẹ̀yàn kan tó ní òmìnira lórí ibùsùn. Mi ò fẹ́ kí aṣọ kankan máa bò mi lára. Mi ò really lò aṣọ ìbora tí bà n sùn. Àmọ́, ó nígbà tí òtútù bá mú, ni ibìkan to jẹ́ wípé èmi ò ní ṣe alai má lò aṣọ ìbora o. Màá wọ aṣọ gan máa dìra dáadáa. Màá wọ aṣọ, màá tún wọ sweater pẹ̀lú. Màá tún lò aṣọ ìbora nígbà tí mo bá fẹ́ sùn torí òtútù. Òtútù nìkan ló lè mú mi lò aṣọ ìbora ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Iru nígbà tí, tí oru bá mú báyìí, èmi o tie wọ̀ṣọ sùn. Tin bá wọ ṣòkòtò mi nìkan, o ti dáa, èmi ò lè wá lè bò ara sí oru tó ń mú yìí. Nigba mìíràn tí kò bá sí nǹkan tí a ń pè ní ẹ̀fọn àbí mosquito nínú ilé, èmi náà, mii lò aṣọ ìbora. Àrà nkán tó tún jẹ́ kí n lè lò aṣọ ìbora ni tí ẹ̀fọn bá pọ̀ tàbí tí mosquito bá pọ̀ ní inú ilé. Àwọn nkán tí ó jẹ́ kí n lè, kí n lè lò aṣọ ìbora leleyii láti fi sùn nítorí mosquito kan ma bá lè bò ara mi. Kí mosquito bá ma kó má bá jẹ mí ní ara. Oru ò lè jẹ́ kí n bò ara láéláé. Mosquito báyí nisinyi, mi ò lè bò ara. Àmọ́ òtútù, t'òtútù bá mú gan-an tí ẹ̀fọn sì pọ̀ nínú iyàrá, kí ń tó sùn màá ríi wípé mo bò ara mi dáadáa kí òtútù má mú mi, kí ẹ̀fọn náà kò sì máa jẹ mí. Àwọn nkán tó lè mú mi fi aṣọ ìbora bò ara mi nígbà tí mo bá fẹ́ sùn ní ilé yìí.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá, lọ́pọ̀lọpọ̀ mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Máa rí iṣẹ́ sí ìlú mìíràn, ìlú mìíràn bíi Èkó tàbí Abuja, emi o fẹ́ràn láti ṣiṣẹ́ ní ibi bẹ́ẹ̀. Irú ìlú Kwara àti irú Ọ̀ṣun ni mo ti ṣiṣẹ́ rí, èmi ò sì fẹ́ràn ìlú Kwara. Èyí tí mo ṣe wà ní ìlú Ọ̀ṣun lelẹ́ẹ̀. Ìlú Ọ̀ṣun tún, ó tún dára fún iṣẹ́ díẹ ju ìlú Kwara lọ. Ìgbà àwọn nǹkan tí mo fi ń ṣiṣẹ́ ni o hun tí mio rí lò ní ìlú Ọ̀ṣun ni ó dára ju mo se n rí lò lọ ní ìlú Kwara. A máa rí pé mo rí iṣẹ́ àgá yi ní ìlú Èkó, ilé yá ti dára ju bẹ́ẹ̀ ni tàbí ní ìlú Abuja. Àwọn oríṣiríṣi ìlú mi na wa tó dára fún iṣẹ́. Àmọ́ ní tì tí mo fẹ́ máa rí ààyè síbẹ̀ nísìí, màá, màá lọ síbẹ̀. Màá ṣe ètò láti lọ sí ìlú mìíràn fún iṣẹ́. Ìyẹn oó ṣẹ pàtàkì fún iṣẹ́ tí eẹyan máa ṣe. Ìlú tí ẹyan bá wà náà ó mọ, ó máa n ṣe, a kò fà fún iṣẹ́ tí ẹ máa ṣe fún olùrìnrìn yẹn ní ìdí iṣẹ́ náà. Bẹ́ẹ̀, ìlú tí ẹ bá wà náà máa ṣe àwọn, ó jẹ́ ara àwọn ìdí tí èèyàn ṣe máa ṣe iṣẹ́ tí ẹ máa ṣe. Ìlú mi wa to je pé, àwọn iṣẹ́ kan máa tẹ́ pé ìwé ìṣẹ́ aláì mọ ṣe torí tí Ryan o bá ṣe kò sí iṣẹ́ mìíràn tí ẹ̀yan lè ṣe níbẹ̀. Àmọ́ irú ìlú Èkó àbí ìlú Abuja, àh eeyan ó rí oríṣiríṣi àwọn iṣẹ́ tó pọ̀ tí èèyàn tiẹ̀ tùn lè mọ yunra sí pé rara o lò ṣe iṣe eléyi, ìṣe eléyi mọ fẹ se torí iṣẹ́ pọ̀ kalẹ́lẹ̀. Irú iṣẹ́ bẹ́ẹ̀. Irú ìlú yẹn èèyàn fẹ́ tí ẹ lè ṣe oríṣiríṣi papọ̀ ní akoko tó bá wù yẹn. Tí ẹ sì lè rí pé àwọn iṣẹ́ àṣeyọrí ní ìdí iṣẹ́ mi tí ẹyan náà sì lè rí aaye fún ara èèyàn nibẹ̀ ko dabí ìlú Kwara tí ò sí iṣẹ́ ara ara, kò sí iṣẹ́ tí eeyan fẹ́ ṣe níbẹ̀. Àh ìlú Ọ̀ṣun náà kò ní iṣẹ́ púpọ̀ náà àmọ́ àwọn èèyàn ń kọ́ ilé iṣẹ́, wọ́n ń kọ́ ilé oúnjẹ, wọ́n ń kọ́ hòtẹ́ẹ̀lì tí wọ́n le gbà àwọn èèyàn sí iṣẹ́, wọ́n ń kọ́ àwọn restaurant, àwọn bar, àwọn lounge tí wọ́n gbà àwọn ọ̀dọ́ sí, wọ́n ń kọ́ ilé ipò náà. Ìgbà àwọn ilé náà ló fàá kí iṣẹ́ fìwá jẹ́ ní ìlú Ọ̀ṣun.